Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn ni bí ẹ̀bùn bí oúnjẹ, bí nǹkan tí ẹnu máa ń jẹ. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Àwọn ẹ̀bùn tí ẹnu máa ń jẹ bí oúnjẹ, bí, bí ẹran, bí nǹkan jíjẹ ṣá. Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn láti máa jẹ nìyẹn. Nítorí náà, ìyè ẹ̀bùn tí mo fẹ́ràn jù láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn oúnjẹ. Ó ní ẹ̀bùn oúnjẹ, nǹkan tí a máa ń jẹ sí ẹnu. Òun ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jù. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí a máa ń jẹ sí ẹnu wa, ẹ̀bùn nǹkan jíjẹ bóyá bí oúnjẹ, bóyá bí nǹkan tó bá sì àti gbẹnu lọ ṣá, tó bá ti gbẹnu lọ ṣá, òun ni mo fẹ́ràn jù láti máa fún àwọn ènìyàn ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni, nǹkan tí mo fẹ́ràn jù lọ láti máa fún àwọn ènìyàn nìyẹn.